Ìbéèrè, ṣe o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì, ìwe pélébé ìwé ìdánimọ̀ tó jẹ́ ti ilé iṣẹ́ tí mo ń bá ṣiṣẹ́. Mo ní káàdì ye ni ọwọ́ mi, mo máa ń mú dànì káàkiri lọ sí ibi gbogbo tí m bá ń lọ. Mo sì máa ń lò níbi gbogbo tí wọ́n bá ti need pé wọ́n fẹ́ ṣe ìdánimọ̀ fún mi láti fi lè dá mi mọ̀. Láti fi show pé irú iṣẹ́ báyìí ni mo ń ṣe o? Irú èmi ni mo ń jẹ́ orúkọ báyìí sọ fún ìdánimọ̀. Mo máa ń di káàdì iṣẹ́ mi káàkiri.

Ìbéèrè, Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? À, oúnjẹ tí mo fẹ́ràn jù pọ̀ o, ṣùgbọ́n mo fẹ́ràn oúnjẹ bí i ìyàn àti ọbẹ̀ úgú ẹlẹ́gùúsí, òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Kí a wá fi pẹ̀lú ẹran díndín tàbí chicken, chicken díndín àti edìyẹ díndín, edìyẹ díndín. Kí n wá fi ọtí ẹlẹ́rìndòdò lé, ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù ki n wá fi lé. Nǹkan tí mo fẹ́ràn nìyẹn. Oúnjẹ tí mo fẹ́ràn.

Ìbéèrè rẹ nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá. Ọdún kérésì kọlà mo sì lọ sí ọjà. Mo lọ ra àwọn nǹkan ní ìgbáradì fún ọdún Kérésìmesì. Mo lọ ra àwọn nǹkan tí mo nílò láti fi dáwọn ináà oúnjẹ fún ọdún Kérésìmesì tí a ṣe kọjá. Ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn nìyẹn.

Ìbéèrè ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn? Rárá o, èmi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn. Hmm, ní pàtàkì gan-an, ẹjọ́ ló ràn mí lọ́rùn jù. Torí irú iṣẹ́ tí mò ń ṣe, ó fàyè gbá pé kí ń máa ro ẹjọ́. So mò ń máa farabalẹ̀ sọ̀rọ̀ èẹ́jọ́ ni, ní iwájú àwọn èèyàn. So í, nítorí ìdí èyí, èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn èèyàn.

Ìbéèrè ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Béèni, tí ọ̀rọ̀ àwọn èèyàn tí n bá ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé àwọn tó pọ̀ ni, tó jẹ́ wípé tí n bá ń lo ohùn mi nìkan, ó ṣeéṣe kí àwọn tó bá wà ní ọ̀wọ̀ ẹ̀yìn kí wón máa gbó mi dáadáa. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti bá àwọn ènìyàn púpọ̀ sọ̀rọ̀

Ìbéèrè ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Pápá jùlọ bo bá jẹ́ àwọn ènìyàn púpọ̀ láti lè jẹ́ kí wọ́n lè gbó mi yé kétékété, kí wọ́n lè gbó mi yé dáadáa, kí wọ́n lè gbọ́ mi dáadáa, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè.

Ìbẹ̀rẹ̀ ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ah, ìpàdé bí ọjọ́, bí ìgbà méjì péré náà ni mo máa ń ní ìpàdé ní ọ̀ṣọ̀ọ̀sẹ̀. Ìpàdé àkọ́kọ́ ni ní pẹ̀lú àwọn tí a jọ ń ṣiṣẹ́. A máa ń ní ìpàdé ní ọjọ́rú ní ọ̀ṣọ̀ọ̀sẹ̀. Ìpàdé ẹlẹ́ẹ̀kejì ni ìpàdé ilé ìjọsìn tí a máa ń ṣe ní ọjọ́ ọ̀sin mi. Èmi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ wà nínú ẹgbẹ́ kan náà, a jọ máa ń ṣe ìpàdé ní ọjọọọ jọ́'sin mi. Nípa ìdí èyí, ẹ̀ẹ̀méjì ni mo máa ń ní ìpàdé ní ọ̀ṣọ̀ọ̀sẹ̀.